Ìbéèrè yìí ni ó sọ wípé, kínni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibiṣẹ́ rẹ? Èmi jẹ́ ẹni tí ó ń ṣe iṣẹ́ civil engineer, nítorí náà èmi máa ń ṣiṣẹ́ ní site. Site ni a ti ma ń kọ́lé. Àwọn ǹkan tí ó ṣe pàtàkì ní ibiṣẹ́ mi ni tape. Tape ni a fi máa wọ̀n ilẹ̀, nítorí náà tape jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì gan an ní ibiṣẹ́ mi.